Báwo ni gbogbo nǹkan tí o máa ń ṣe? Báwo ni o ṣe máa ń ṣe? A máa ń ṣe gbogbo nǹkan létòlétò, a sì máa ń ṣe gbogbo nǹkan botitó àti botiye. Tí a bá fẹ́ ṣe iṣẹ́, a ó rí i dájú wípé gbogbo iṣẹ́ tí a bá ṣe, a ti ṣe ìlànà rẹ̀ kalẹ̀ ní èyí tó tọ́ àti ní èyí tó yẹ.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ ni, oríṣìíríṣìí ohun ọ̀ṣọ́ ni a lè fi sí ara wa. A lè lọ ẹgba ọwọ tàbí ká lo ẹgba orun. Àwọn obìnrin sì tún máa ń lo ẹ̀gbà etí, èyí tí wọ́n máa ń fi sí etí wọn. Àmọ́, pàápàá jùlọ àwa ọkùnrin, ẹ̀gbà ọwọ́ tàbí ẹ̀gbà ọrùn, ohun ni a máa ń lò.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Tí a bá ní ìṣòro ní ibi iṣẹ́, a ó rí dájú wípé a kọjú wọn ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ kí wàhálà má bá wà ní ibi iṣẹ́ wa.

Báwo ni o ṣe ń gbọ́ orin? Orin gbígbọ́ jẹ́ nǹkan tí ó jẹ́ pàtàkì, ó ṣi ṣẹ́ iyebíye. Gbogbọ̀ ènìyàn ni ó máa ń gbọ́ orin, àmọ́ pàápàá jùlọ a gbudọ̀ gbọ́ orin èyí tí ó fi ògo fún ọlọ́run. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, orin tí ó fi ògo fún ọlọ́run ni mo máa ń gbọ́.

Báwo ni a ṣe máa ń ṣe àjọyọ̀? Oríṣiríṣi ọ̀nà ni àwọn èèyàn ṣe máa ń ṣe àjọyọ̀. Amo àjọyọ̀ je nkan ti a gbodo se pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa. A ó kora wàjọ, a ó jó, a ó kọrin, a ó gbàdúrà.

Sọ fún wa nípa omi ńlá tí o ti rí. Oríṣiríṣi omi ló wà, pàápàá jù lọ ní ibi tí mo gbé dàgbà, ní jẹba. A ní omi èyí tí à ń pè ní omi Ọya, èyí tó mi yẹn sì tóbi gidigan. Omi yìí sì jẹ́ omi tó wá láti ibi tí à ń pè ní dam site.

Kí ni nǹkan tí o máa ń ṣe nígbà tí iná ò bá sí fún ọ̀sẹ̀ kan? Ní àdúgbò ibi tí èmi ń gbé, iná wa máa ń wà ní ojoojúmọ́. Tí wọ́n bá mú iná lọ fún bí i ìṣẹ́jú ó wá pọ̀ ju ìṣẹ́jú mẹ́wàá, wọ́n ti mú ná yẹn dé padà.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Rárá o, èmi ò kí ń mu coffee ní ibi iṣẹ́. Tí bá ti mu omi tàbí àwọn otí ẹlẹ́rìndòdò mìíràn tí bá sì tí jẹun, ìyẹn náà ti wà okay. Mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́.

Ṣàlàyé bí o ṣe máa ń wá ìmọ̀ lórí ẹ̀rọ ayélujára. Ìmọ̀ jẹ́ nǹkan tí èèyàn gbọdọ̀ mú ní ọ̀kúnkúndùn. Oríṣiríṣi ìmọ̀ ló sì wà ní orí ẹ̀rọ ayélujára ní ayé òde òní. Tí a bá fẹ́ ṣe nǹkan, a gbọdọ̀ kọ́kọ́ lọ sí orí ẹ̀rọ ayélujára láti lọ ṣe ìwádìí ìjìnlẹ̀.

Ṣé o máa ń mu ògùn ní ojoojúmọ́? Rárá o, èmi ò kí ń mu ògùn lójojúmọ́. Ògùn ó jẹ́ ǹkan tí èèyàn gbọdọ̀ máa ṣọ́ra láti lò nítorí wípé kì í ṣe gbogbo ògùn náà ni a lè máa lò. Àwọn ògùn èyí tí ó bá jẹ́ èyí tí àwọn dókítà bá sọ fún wa, ohun nìkan ni a lè máa lò.

Ó yẹ kí a máa ní ìdákẹ́jẹ́ ní ẹ̀kọ́ kan. Ìdákẹ́jẹ́ yìí yóò jẹ́ kí a lè ronú jinlẹ̀ fún àwọn gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe. Ẹni tí ò bá kín ní àkókò ìdákẹ́jẹ́, ó lè má lè ráyè ronú dáadáa.

Kí ni àwọn nǹkan tí ó máa ń mú inú rẹ dùn? Oríṣiríṣi nǹkan ló máa ń mú inú mi dùn, pàápàá jùlọ nígbà tí mo bá jí láàárọ̀ tí mo rí àwọn mọ̀lẹ́bí mi tó wà ní àlàáfíà. Eléyìí jùlọ ló máa ń mú inú mi dùn.

Sọ fún wa nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó máa ń mú inú rẹ dùn láti ìgbà èwe wá. Oríṣìíríṣìí ìṣẹ̀lẹ̀ ni ó máa ń mú inú mi dùn tí mo bá rántí wọn láti ìgbà èwe mi. Ìgbà tí bàbá ìyá mi sì wà láyé tí mo bá lọ kí wọn.

Ìdí tó yẹ ká máa fi bọ̀wọ̀ fún àwọn àgbà ni wípé ẹni tó bá bọ̀wọ̀ fún àgbà, òun náà yóò dàgbà. Ẹni tí ó bá sì yájú sí àgbà tóun náà bá dàgbà tán, àwọn ọmọdé ó yájú sí i. Nítorí ìdí èyí, ó yẹ kí á máa bọ̀wọ̀ fún àwọn àgbà.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Oríṣiríṣi ìṣòro òun ni ó lè jẹyọ nígbà tí a bá ń lo àwọn ẹ̀rọ ayárabíàṣá. Tí àwọn ìṣòro yìí bá sì jẹyọ, a ó gbé ẹ̀rọ yìí lọ sí ọ̀dọ̀ àwọn tí ó bá wa yẹ̀wò.

Ẹ̀rọ ayélujára ó jẹ́ nkan gboogi àti pàtàkì tí gbogbo ènìyàn gbọ́dọ̀ máa lò, nítorí wioe oríṣiríṣi nkán oun ni a lè kọ́, tàbí oríṣiríṣi ǹkan oun ni a lè bá pàdé.

Sọ fún wa nípa àjọyọ̀ ìdílé. Àjọyọ̀ ìdílé, ó jẹ́ ǹkan tí ó máa ń kó gbogbo mọ̀lẹ́bí jọ, tí inú gbogbo wọn ó sì máa dùn, gbogbo wọn ó sì máa jó, gbogbo wọn ó sì máa yọ̀, kí a máa ṣe àjọyọ̀ ìdílé ó dára.

Ṣé o ní ìwà tí ó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, ìwà èyí tí àwọn eléyìnbo máa ń pè ní table manner. Ó dára lọ́pọ̀lọpọ̀ kí oníkálukú ní table manner bí ká máa máa sọ̀rọ̀ tí a bá ń jẹun, ká máa máa tẹ fọ́ọ̀nù tí a bá ń jẹun, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni, nígbà tí mo wà ní ilé ìwé tí àwọn olóyìnbo ń pè ní secondary school ni mo máa ń sáré. Nígbà náà lọ́hùn, kí ènìyàn sáré ó sì máa ń jẹ́ kí ara jí pépé.

Sọ fún wa nípa àlọ́ àpamọ̀. Àlọ́ àpamọ̀ jẹ́ ǹkan tí àwọn Yorùbá máa ń pa pàápàá jùlọ tí àwọn èèyàn máa ń kọ ọgbọ́n níbẹ̀. Mo fẹ́ràn àlọ́ àpamọ̀ gan-an nígbà tí a wà ní kékeré tí ìyá ìyá mi máa ń sọ fún wa.

Sọ fún wa nípa oúnjẹ àkókò ìkórè. Àkókò ìkórè jẹ́ ǹkan tí inú àwọn àgbẹ̀ máa ń dùn sí nítorí wípé àkókò yìí ni wón ó lọ kórè gbogbo ǹkan tí wón bá gbìn sí oko wọn.

Àkókò wo ni o máa ń lọ sí ọ́fíísì rẹ? Mo máa ń lọ sí ọ́fíísì mi ní bi dédé agogo mẹ́jọ òwúrọ̀, a ó sì parí iṣẹ́ níbi dédé agogo mẹ́rin ìrọ́lẹ́.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ọjọ́ tí àwọn olóyìnbo ń pè ní Saturday nítorí pé ijọ́ yìí náà ni mo máa ń ráyè láti ṣe gbogbo iṣẹ́ ilé tó yẹ kí n ṣe bí i ká fọṣọ, ká fọ́ ilẹ̀.

Sọ fún wa nípa ìkíni àárọ̀ nínú ile yin. A máa ń kírawà ní àárọ̀. A ò kí bàbá, a ò kí ìyá, a ò kí àwọn ẹ̀gbọ́n wípé "Ẹ káàárọ̀ o, àjìírèbí" bí a ṣe máa ń kírawà ní ilẹ̀ Yorùbá niyii.

Omi tó mọ́n ó dára kí á má mú nítorí wípé omi ní ìṣe tó ń ṣe ní àgọ ara wa. Tí a bá mú omi ìdọ̀tí, ó lè fa àwọn àìsàn sí àgọ ara. Nítorí idi èyí o yẹ ki a ma sọ omi ti a o baa mu.

Sọ fún wa nípa iṣẹ́ ilé iṣẹ́ rẹ. Ní ilé iṣẹ́ mi, a máa ń ṣe nǹkan tí àwọn olóyìnbo ń pè ní forex exchange àti forex trading. Ilé yìí jẹ́ nǹkan tí èèyàn gbọdọ̀ ní ìmọ̀ sí dáadáa.

Oríṣìíríṣìí èròjà ohun ni a mo fi ń dáná. Èròjà tí ilẹ̀ wa níbí bí yìí tí à ń pè ní "iru" ó jẹ́ nǹkan tí a máa ń lò fi ṣe ọbẹ̀. Èròjà àwọn òyìnbó náà sì wà èyí tí a máa ń lò.

Ta ni ó máa ń ṣe oúnjẹ ní ilé yín? Ìyàwó mi ló máa ń ṣe oúnjẹ tí a máa ń jẹ. Àmọ́, lẹ́kọ̀ọ̀kan temí náà bá ráyè, mo máa ń ṣe oúnjẹ bí i ìrẹsì tàbí ẹ̀wà.

Àmàlà jẹ́ oúnjẹ kan tí a fẹ́ràn jù ní ilẹ̀ Yorùbá. A sì máa ń fi ẹ̀gẹ́ ṣe tàbí iṣu. Àwọn ẹlòmíràn ò fẹ́ràn kí wọ́n máa jẹ àmàlà tí táa ṣe pẹ̀lú ẹ̀gẹ́ àmọ́ mèjeèjì lèmi fẹ́ràn.

Ìgbéyàwó máa ń yí èèyàn padà nítorí wípé tí a bá ti ní ìyàwó nílé, a ó máa jẹun nílé, a ó sì tún máa lo àkókò wa pẹ̀lú ìyàwó wa nílé, a ò ní máa jáde lọta bí a ṣe máa ń jáde nígbà tí a jẹ́ àwa nìkan.

Ọ̀rẹ́ tóotọ́ jẹ́ ẹnìkan tí a lè gbẹ́kẹ̀lé. Ọ̀rẹ́ tó tọ́ jẹ́ ẹnìkan tí o lè gbà wá nímọ̀ràn. Ọ̀rẹ́ tóotọ́ jẹ́ ẹnìkan tí a lè finú tán. Erò mi nípa ọ̀rẹ́ leléyìí.

Ní ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ní apá ibi tí mo wà yìí, a fẹ́ràn ká máa jẹ nǹkan tí wọ́n ń pè ní jọ̀lọ́f rice àti fried rice àti chicken tí a bá ń ṣe ayẹyẹ tàbí àjọ̀dún.

Bẹ́ẹ̀ni, ó dára kí a máa kọ́ ẹ̀kọ́ nípa ìṣòwò àti bí a ṣe lè ṣe àkóso owó àti bí a ti lè fi owó pamọ́. Ó dára kí ènìyàn máa ní ìmọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí.

Bẹ́ẹ̀ni mo máa ń wo àwọn oríṣiríṣi ètò lórí tẹlifisiọnu mi, amọ ní opoigba orí ẹrọ ayára bí aṣa mi ni mo ti má ń wo àwọn ètò wọ̀nyí ní pẹ̀lú ẹ̀rọ ayélujára.

Ibi tí mò ń gbé jẹ́ ibi kan tí mo nífẹ̀ẹ́ sí gidigidi nítorí wípé iná wa ò kí ń sábà lọ ní àdúgbò mi. Iná wa lè tàn kálẹ̀ fún bí i ọjọ́ méjì tí ò ní ṣẹ́jú rárá àti rárá.

Oúnjẹ èyí tí mo rántí ọ̀un nà ni fried rice àti chicken àti jollof rice. Mò fẹ́ràn kín máa jẹ àwọn oúnjẹ yìí nítorí wípé ó máa ń ṣe ara lóore gidi gan, ó sì dá kí ènìyàn máa jẹ́.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá fẹ́ lọ sùn? Mo fẹ́ràn kí n máa wọ sòkòtò kékeré tí n bá ti fẹ́ lọ sùn, màá sì dasọ borà. Àwọn nǹkan tí mo máa ń wọ̀ sùn náà nìyí, mi kì í wọ píjamáàsì.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kí n máa ṣe ètò ǹkan. Mo fẹ́ràn kí gbogbo ǹkan wà létòletò, mi fẹ́ kí ǹkan máa dáru papọ̀. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kí n máa ṣe ètò ǹkan.